Se o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? À bẹ́ẹ̀ni. Ní ọ̀pọ̀ ìgbà ní alé, bí mo bá jáde síta, màá wo òju òfurufú, màá rí àwọn ìràwọ̀ tán tí jáde tí wọ́n sì tán ní òkè lọ́hùn tí wọ́n mọ́lẹ̀. Oríṣiríṣi ìràwọ̀ ni mo fẹ́ràn. Àwọn mi wa tan máa ń lo telescope láti fi wo bí ìràwọ̀ ṣe tóbi sí àti bí ó ṣe ń tàn án tó mọ́lẹ̀ sí i. Àmọ́, àtàbí telescope, èyí tálákà tí lè jáde síta ní alẹ́ ká wo ojú òfurufú ká sì rí àwọn ìràwọ̀ náà.

Sọ fún wa nípa ọbẹ̀ ata. Bí tí a fẹ́ ṣe ọbẹ̀ ata, ní a kọ́kọ́ wa àwọn ata, tòmátò, àlùbọ́sà, àtàwòn oríṣiríṣi, ṣàngú, rodo, à ń lọ pàkọ́, á bọ̀, á gba ẹ̀po àbí òróró, á da ata sínú rẹ̀, afi mággi, iyo, òróró, bá fi fi rán ẹja sínú rẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni a ṣe máa ń se ọbẹ̀ ata ní ọ̀dọ̀ wa nbibí. Tabá ti sẹ́ tán, a lè fi jẹ oúnjẹ kankan boya e lè fi jẹ rice, e lè fi jẹ iṣu, e lè fi jẹ búrẹ́dì.